Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni pé mo, mo kọ́kọ́ máa ń dákẹ́ kí n sì wo ìṣòro náà dáadáa. Mi ò, mi ò mọ, mi ò mọ n yára bínú tàbí ṣe ìpinnu kankan. Mo fẹ́ mọ ìdí gidi tó fa ìṣòro náà. Lẹ́yìn èyí, mo máa ń ronú lórí àwọn ojútùú tó ṣeése. Mo sì máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi sọ̀rọ̀ tàbí kí n kàn sí alákòóso bí ó bá, bí ó bá bẹ́ mọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ gan-an nítorí pé ní wọ́n máa ń fún mi ní ìtùnú àti ìbálẹ̀ ọkàn ní gbogbo ìgbà tí mo bá rí ayé. Pàápàá jùlọ lọ ní alẹ́, mo máa ń wo òun kí n sì ṣàkíyèsí bí àwọn ìràwọ̀ ṣe ń tàn mọ́lẹ̀. Ó ń jẹ́ kí n ronú jinlẹ̀ lórí ìgbésí ayé ìlérí ọjọ́ ọ̀la àti bí ayé ṣe ń bojú ohun tí a máa ń rò lọ. Wíwo àwọn ìràwọ̀ tún ràn mí lọ́wọ́ láti tú ẹrù ọpọlọ kúrò lórí mi lẹ́yìn ọjọ́ ìṣẹ́ tó rẹ̀ mí. Ni ìgbà yẹn, mo ma ń rí ara mi gẹ́gẹ́ bí apá kan kékeré nínú ẹ̀dá ọlọ́run tó tóbi, èyí sì mú ìrẹ̀lẹ àti ìrètí wá sí ọkàn mi.

Iru ẹbun ti mo fẹ́ràn láti fún àwọn ènìyàn ni àwọn ẹ̀bùn tó ní ìtẹ́lọ́rùn ọkàn àti tó lè wúlò fún wọn ní ìgbésí ayé ojúmọ́ wọn. Fún àpẹẹrẹ, mo máa ń fẹ́ràn láti fún ni fún un ní ìwé tó ní ìmọ̀ tàbí ìtàn tó kọ́ ẹ̀kọ́ nítorí pé ni ó ń fún wọn ní àkókó àkópọ ìmọ̀ tuntun àti ìmísí. Mo tún fẹ́ràn láti fún àwọn ohun kékeré tó rọrùn láti lò bíi irúgbìn láti gbin, bàtà aláìlújárà tàbí aṣọ tí ó wúlò fún ìgbésí ayé wọn. Ó ṣe pàtàkì fún mi pé ẹ̀bùn náà kì í jẹ́ ohun tí ó fàkásí ṣùgbọ́n ohun tí ó fi hàn pé mo rọ mo rọ̀ mọ́. Mo sì fẹ́ kí wọ́n ní ìtùnú àti ayọ̀ nígbà tí wọ́n bá ń gbà á ní ṣókí. Mo fẹ́ràn ẹ̀bùn tí ó dá ló tó dá lórí ìfẹ́ àti ìmúra rere fún ẹlòmíràn.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi lẹ́ẹ̀kan tàbí méjì nígbà kan, ṣùgbọ́n kì í ṣe ìṣẹ̀lẹ̀ tó wọ́pọ̀. Nígbà tí mo bá lu etí mi, ó máa ń fa ìrora díẹ̀ ó sì máa ń jẹ́ kí ìrántí pé ara ènìyàn re lágbára ṣùgbọ́n tó lè ní àìlera nígbà díẹ̀. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, mo máa ń lọ ìtọ́jú tó yẹ, tó yẹ gẹ́gẹ́ bíi fífi omi tútù díẹ̀ sí i tàbí kí kó etí náà dáadáa kí ìrora má bà á jẹ́ púpọ̀. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kọ́ mi pé ní ó ṣe pàtàkì láti ṣọ́ ara mi dáadáa kí má bà á jẹ́ láì mọ̀ àti pé pé ara ènìyàn nílò ìtọ́jú àti ìfààmọ́ láti ṣiṣẹ́ dáadáa ní gbogbo ìgbà. Mo máa ń ran ara mi lọ́wọ́ kí ó lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ayé ojúmọ́.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ jù ni ẹ̀fọ́ tí ó ní adùn tó sì ní ìlera púpọ̀. Ní pàtàkì, mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àti ẹ̀fọ́ riro bí i ewédú àti úgú. Ẹ̀fọ́ bíi ẹ̀fọ́ bẹ́ẹ̀ máa ń dùn ó sì ní ọlọ́rọ́ nínú, vitamí àti mineral tó ń ran ara lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa. Nígbà tí mo bá ń jẹ ẹ́, ó máa ń jẹ́ kí n ní agbára ó sì tún jẹ́ kó rọrùn fún ara mi láti ṣiṣẹ́. Mo tún fẹ́ràn láti da ẹ̀fọ́ pọ̀ pẹ̀lú ìrúgbìn tàbí ẹran díẹ̀ nítorí pé ó máa ń jẹ́ kí ó dùn jù lọ. Ni gbogbo ìgbà, ẹ̀fọ́ jẹ́ apá kan pàtàkì nínú oúnjẹ mi nítorí pé ní ó ń jẹ́ kí ara mi balẹ̀ ó sì mú ìlera mi pọ̀ sí i.

Àṣà tí ẹbí mi máa ń ṣe jùlọ nípa ìjẹun àti ìpéjo nípa, ní pé a máa ń jẹun pọ̀ gẹ́gẹ́ bí ìdílé nígbà tí gbogbo ọmọ ẹbí bá wà pẹ̀lú. Ní gbogbo ọ̀sẹ̀, àwa máa ń ní àkópọ̀, àkópọ̀, àkókò pàtàkì tí a fi ń jọ jẹun bí ọ̀sán tàbí alẹ́ tí a máa ń ṣọ̀rọ̀ kò ẹkọ lára ará wa kí a sì fi àkíyèsí hàn sí ará wá pẹ̀lú ijẹun. Ẹbí mi tún ní àṣà láti fi ìbáṣepọ̀ hàn pẹ̀lú ayẹyẹ kéékèèké tàbí ìsinmi. Níbi tí a ti máa ń, níbi tí a ti máa ń ṣe eré yọ̀ àti gbádùn ìbáṣepọ̀. Àṣà yìí kò kọ́ mi pé ìdílé jẹ́ ohun pàtàkì, pé ìbá, ìbáṣepọ̀ dáadáa jẹ́ kókó àti pé ní ìtẹ́lọ́rùn ọkàn àti ìdàgbàsókè ara wa nípasẹ̀ ìṣọ̀kan àti ìfẹ́ tí a ní fún ara wa gẹ́gẹ́ bí ìdílé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé púpọ̀ torí pé kíkà ìwé jẹ́ ọ̀nà tó dáa láti fi kọ́ ẹ̀kọ́ tuntun àti láti fa ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Ni gbogbo ìgbà tí mo bá ní àkókò, mo máa ń yan ìwé tó ní ìtàn, ìmọ̀ tàbí ìmísí tó lè ràn mí lọ́wọ́ láti dára sí i ní iṣẹ́ àti ìgbésí ayé. Kíkà ìwé tún jẹ́ kí n ní agbára láti ronú jinlẹ̀ kí n sì mọ̀ bí mo ṣe le yanjú ìṣòro. Mo tún nífẹ̀ẹ́ sí ìwé ìtàn Yorùbá àti ìtàn àgbáyé nítorí pé ó ń jẹ́ kí n mọ̀, ó ń jẹ́ kí n mọ àṣà àti ìtàn àwọn èèyàn mi, ó sì tún dá mi lórí ní sókí. Kíkà ìwé jẹ́ apá kan tí, apá kan nínú ìgbésí ayé mi ó ń sì fún mi ní ìmọ̀, ìmísí àti ìtẹ́lọ́rùn ọkàn.

Àjọyọ̀ tí mo fẹ́ràn jùlọ ni ọdún tuntun àti àjọ̀dún ìbí Ọlọ́run. Nígbà tí, à nígbà tí àjọyọ̀ bá wáyé, ó máa ń jẹ́ àkókò tí mo fi lé jòkó pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Ká sọ̀rọ̀, ká rẹ́rìn-ín, ká sì gbádùn ìbáṣepọ̀. Mo tún fẹ́ràn àjọ̀dún torí pé ni ó máa ń jẹ́ kí n rí àkókò láti sinmi, láti tún ara mi ṣe àti láti rántí àwọn ohun tó ṣe pàtàkì nínú ìgbésí ayé mi. Nígbà tí mo bá ń wà ní àjọ̀dún, mo máa ń kọ́, mo máa ń kó ìrìnàjò, mo sì máa ń ṣe ere kí n lè ní ìrìnàjò ọkàn, ìrìnàjò ọkàn àti ìtẹ́lọ́rùn. Àjọ̀dún tún lè jẹ́ àkókò tí mo ń fi kọ́ ẹ̀kọ́ tuntun. Kí n lè fi iriri eré náà múra sí ìgbésí ayé mi lọ́jọ́, lọ́jọ́ iwájú. Ní sókí àjọ̀dún jẹ́ ìgbà tí ó kún fún ayọ̀, ìbáṣepọ̀ àti ìrántí tuntun.

Mo máa ń jẹ, jẹun alẹ́ ní àkókò tó dájú kí ara má bàjẹ́ ṣùgbọ́n kò pé pé ó jẹ́ pé gangan ní gbogbo ọjọ́. Mo máa ń jẹun alẹ́ ní àkókò tó, tó bi ago méjì sí méje ìdá mẹ́jọ ìrọ̀lẹ́ nítorí pé àkókò yìí dára fún àtúnṣe ara lẹ́yìn ọjọ́ iṣẹ́. Mo máa ń yan ajẹ́mọ́ tó rọrùn, tó ní ọlọ́rọ́ nínú àmú ra àmú, àmú rag tagba àti fáítámìì kí ó le fún ara mi ní agbára láti sùn dáadáa àti láti ṣiṣẹ́ lọ́la. Nígbà tí mo bá ń jẹun, mo máa ń gbìyànjú láti jẹun dáadáa kí n má ṣe jẹun pẹ́ jù torí pé ó lè fa ìṣọ́, ìṣọ̀rọ̀ jẹun àti àìlera. Àkókò yìí tún jẹ́ ìgbà tí mò ń fi, fi ìlẹ́ṣin mi ronú lórí ohun tí mò ń ṣe ní ọjọ́ náà àti láti mú wa sí ọjọ́ tí ń bọ̀. Ní sókí oúnjẹ alẹ́ mi jẹ́ àkókò pàtàkì fún ìlera ara àti ìtẹ́lọ́rùn ọkàn.